Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Islam. Nígbà tí ó jẹ́ pé mo jẹ́ ọmọ Mùsùlùmí. Ẹ̀sìn Islam jẹ́ ẹ̀sìn kan tí mo fẹ́ràn. Èyí ló ṣe fa tí mo fi máa ń gbọ́ ètò l'oríṣiríṣi nípa ẹ̀sìn Islam tí mo bá ti wà ní inú ọkọ̀. Nígbà mìíràn ẹ̀wẹ̀, mo máa ń gbọ́ nípa kíkọ́ kùránì. Ìgbà mìíràn dẹ rèé, mo máa ń gbọ́ àwọn orin ìgbafẹ́ l'oríṣiríṣi. Orin tí àwọn eléré bí i Wasiu Ayinde, Pasuma, Saheed Osupa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ. Nígbà míràn sì ré tí m bá wò pé kí n yí ọkàn mi padà, mo lè gbọ́ àwọn orin tí àwọn bí i Olamide, D'banj àti nkankan kọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn. Àpò ẹ̀yìn jẹ́ ohun tí ènìyàn máa ń gbé pọ́n tí èyàn sì le kó ohunkóhun tí ó bá wù ènìyàn síbẹ̀. Mo fẹ́ràn láti máa gbé àpò ẹ̀yìn nítorí pé ó máa ń jẹ́ kí ìjáde rọrùn fún èèyàn nípa pé èèyàn lè kó ohunkóhun tí ó bá wù sínú àpò ẹ̀yìn. Ǹkan mìíràn tí mo tún fi fẹ́ràn àpò ẹ̀yìn ni pé àpò ẹ̀yìn ò kí ń jẹ́ kí àwọn arátà bí ẹni tí èèyàn bá fẹ́ kó rí nǹkan tí ó fẹ́ kó jáde, ó máa ń dáàbò bo nǹkan tí èèyàn bá kó sí inú rẹ̀.

Igba ti mo kẹ́yìn lọ rí dókítà ní ọdún tó kọjá. Èmi fẹ́ràn láti máa lọ rí dókítà ní òorékóòrè nítorí pé ohunkóhun tí ó bá n ṣe ènìyàn, àwọn dókítà ni o lè fi ìdí ẹ múlẹ̀. Nígbà tí ara bá n ro mí tàbí tí mo bá rí pé ara mi fẹ́ má ṣe bákan bákan, èmi o kín ló oògùn tàbí kín n kan ló ohunkóhun tí mi mọ̀ bí ó bá ṣe jẹ́. Dókítà ni èmi má lọ rí tí yóò sì fún mi ní oògùn àbí abẹ́rẹ́ tí ó bá ba ǹkan tí ó bá n ṣe mí mu. Ó dá púpọ̀ láti má a lọ rí dókítà ní oòrékóòrè nítorí pé rí dókítà ní oòrékóòrè ni yóò jẹ́ kí ìlera wá péye ni yóò sì jẹ́ kí àìsàn orí wa sá.

Bẹ́ẹ̀ni, mo máà ń ka ìwé. Mo máa ń ka ìwé ní oríṣìíríṣìí. Mo máa ń ka ìwé ní ìpa ìmọ̀ ẹ̀rọ, mo máa ń ka ìwé nípa ìmọ̀ sáyẹ́ǹsì, mo máa ń ka ìwé nípa òṣèlú àti nípa gbogbo nǹkan tí ó bá ń ṣẹlẹ̀ ní àgbáyé. Ìwé kíkà jẹ́ ọ̀nà kan tí èyàn lè fi mọ nǹkan tí èyàn, èyàn, èyàn ò bá mọ̀ tẹ́lẹ̀. Ìwé kíkà jẹ́ ohun kan tí ó máa ń jẹ́ kí orí èyàn pé tí ó sì máa ń jẹ́ kí èyàn wúlò ní àwùjọ. Bẹ́ẹ̀ sì ni ẹ̀wẹ́. Ìwé kíkà jẹ́ ọ̀nà kan tí àwọn èyàn fi máa ń buyì fún èyàn láwùjọ nítorí pé a máa jẹ́ kí ènìyàn ní ọgbọ́n tó péye láti dá ẹjọ́ àti láti mọ bí nǹkan ṣe jẹ́ àti láti mọ bí a ó ṣe ṣe, bí a ó ṣe yanjú ìṣòro nígbà tí ìṣòro bá dé. Ìwé kíkà dára púpọ̀. Ìwé kíkà náà sì ni ọ̀nà tí oníkálukú le gbà láti ríi pé àwùjọ dára, láti ríi pé àwùjọ r'ẹwà àti láti ríi pé gbogbo wa ni a jọ fi ọwọ́ so'wọ́pọ̀.

Àkókò tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ ni bí i ago méje alẹ́. Mo máa ń jẹ oúnjẹ mi ní ago méje, nítorí pé èyí máa ń fún oúnjẹ mi ní ìgbà tó dára láti fi dà. Àwọn dókítà tí wọ́n máa ń ṣe ètò ìlera ti jẹ́ kó yà wípé ó dára púpọ̀ láti máa jẹ oúnjẹ alẹ́ ní bí i ọwọ́ ago mẹ́fà sí ọwọ́ ago méje, nítorí pé èyí ó fún ara ní ètò tó péye láti jẹ́ kí oúnjẹ náà dà dáadáa, tí ó sì lè jẹ́ kí a rí ọ̀run sùn dáadáa.

Iye data tí mo máa ń lò ní ọ̀sọ̀ọ̀sẹ̀ pọ̀ tó bí gíìgì mẹ́wàá. Mo máa ń lò tó gíìgì mẹ́wàá nítorí pé ohun tí mo máa ń ṣe ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti orí kọ̀ǹpútà alágbèéká mi ó pọ̀. Mo má a ń lo bí i gíìgì mẹ́wàá nítorí pé oríṣìíríṣìí nǹkan ni mo má a ń fi data ṣe. Ara nǹkan tí mo má a ń fi data ṣe ni láti mọ ìmọ̀lẹ nípa ètò ìlera. Ara nǹkan mìíràn tí mo má a ń fi data mi ṣe ni láti mọ ohun tó ń lọ ní ètò olóṣèlú. Ara nǹkan mìíràn tí mo má a ń fi data mi ṣe ni láti mọ ohunkóhun tó bá ń lọ ní orílẹ̀ èdè. Èyí láti jẹ́ kí, kí n mọ̀ sí i, ó sì máa ń jẹ́ kí n mọ̀ nípa agbègbè mi sí i.

Mo má a ń kojú àwọn ìṣòro ní ẹnu iṣẹ́ nípa mímọ̀ bí ìṣòro náà ṣe wáyé. Lẹ́yìn ìgbà tí mo bá mọ ìdí tí ìṣòro náà fi ṣẹlẹ̀ ni n ó wá ba ẹni bí méjì mẹ́ta nínú àwọn ọ̀rẹ́ mi, n ó fi ìṣòro náà lọ̀wọ́, wọ́n ó sì pèsè bí mo ṣe lè ṣe ìdojúkọ, bí mo ṣe lè kojú ìṣòro náà. Tí wọ́n bá ti yá mi ní ọgbọ́n lóríṣiríṣi tí wọ́n sọ nǹkan tí wọ́n mọ̀, èmi náà a rọ́pọ̀ mọ́ ǹkan tí èmi náà mọ̀ láti yanjú ìṣòro náà.

Rárá, mi ò ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá, bó kàntí ẹ́ jẹ́ wípé n ó ń gbálé rú láti ní ìforúkọsílẹ̀. Nítorí pé níní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá a jẹ́ kí èèyàn ní okun a sì fún èèyàn ní ìlera tó bá péye. Ṣùgbọ́n ní agbègbè tí mo wà, fífo orúkọ sílẹ̀ ní ilé ìdárayá ó wọ́n díẹ̀. Ṣùgbọ́n láìpẹ́ láìjìnà mo ní ìpinnu láti lọ fi orúkọ sílẹ̀ nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní ìlera ni ọrọ̀. Ẹni tí ó bá sì ní àlàáfíà ni yóò ṣe ohun gbogbo. Fún di ẹ yìí, màá lọ fi orúkọ sílẹ̀ ní ilé ìdárayá láìpẹ́.